Nígbà wo ni o máa ń ṣe ìmọ̀tótó ilé rẹ? Gbogbo ìgbà ni o. Àkọ́kọ́ bí mo bá jí ní àárọ̀, mà á gbálẹ̀ ilé mi, mà á nù'lẹ̀ gẹ́gẹ́ bí onímọ̀tótó. Lẹ́yìn ilé yìí, mà á nu gbogbo ohun kan tí mo ní nínú yàrá.

Ṣé o ti lọ sọdẹ rí? Rárá o, mi ò kí ṣe ọlọ́dẹ. Ní ìdí èyí mi ò ṣe ọdẹ rí. Ṣùgbọ́n mo ti jáde fún ìdẹ̀gbẹ́ kékeré ní ẹ̀gbẹ́ ilé mi rí. A sì le pè iyun ní ìsẹ Ọdẹ torí pé ẹ̀gbẹ́ ilé mi ni.

Báwo ni o ṣe máa ń pàrọ̀ ọkàn rẹ? Ìpàrọ̀ ọkàn ó jẹ́ ohun kan tí ó máa ń mú iyipada bá ọkàn fún àpẹẹrẹ ẹni tó fẹ́ ṣe ìkà tó wàró wípé kó oun maa ṣe mọ́. Ni ìgbà mìràn a jẹ́ nítorí wípé ẹ̀san tàbí ohun kan tí yóò kọlù ẹni yẹn látàrí ìkà tó fẹ́ ṣe. Ṣùgbọ́n ní ìgbà míràn a ṣe torí ohun tí ìwé mímọ ẹni tó ń to wí. Fún ìdí èyí, ìpàrọ̀ ọkàn títè mi ó máa ń dá lé lórí ohun tí ìwé mímọ sọ eléyì ló máa ń mú ìbẹ̀rù bá mi láti pàrọ̀ ọkàn mi kúrò níbi ǹkan tí kò da lọ sí ibi ǹkan tó da.

Báwo ni o ṣe máa ń darí àwọn òṣìṣẹ́? Ìdarí àwọn òṣìṣẹ́, ó jẹ́ nǹkan tí Ọlọ́run fọ̀rọ̀ mí púpọ̀ gẹ́gẹ́ bí Ọ̀gá àgbà níbi iṣẹ́ ìkọ́ni, iṣẹ́ ètò ẹ̀kọ́. Fún ìdí èyí, tí mo bá fẹ́ darí wọn, mo máa ń darí wọn pẹ̀lú ètò àti ìlànà àgbékalẹ̀ ilé ìwé mi ni mo máa ń fi darí wọn. Eléyìí tí ó bá tako òfin mi kì í lòó, àfi tó bófin wọn.

Ṣé o má ń bèrè ọ̀nà lọ́wọ́ àwọn ènìyàn? Bẹ́ẹ̀ni, mo jẹ́ ẹnìkan tí ó má ń ṣe ìrìnàjò púpọ̀. Fún ìdí èyí, mo má ń bèrè ọ̀nà tí mo bá dé ìlú àbí agbègbè tí mi ò dé rí. Látàrí wípé mi ò fẹ́ ṣìnà, mà á bẹ̀rẹ̀ ọ̀nà láti fi lè mọ ibi tí mo ń lọ.

Omi tó máa ń mu lójojúmọ́ pọ̀ to? Omu tí mo máa ń mu lójojúmọ́ pọ̀ gán. Fún ìdí èyí, ó lè tó ẹẹ́kún kẹ́ẹ̀gì ní ìgbà mìíràn, nítorí pé mo jẹ́ ẹnìkan tó nífẹ̀ sí omi lọ́pọ̀lọpọ̀. Mo máa ń mu omi kí ara mi lè dá ṣáká, kí àwọn nǹkan tí mo sì jẹ kí wọ́n lè ṣiṣẹ́ bí ó ṣe yẹ kí wọ́n ṣiṣẹ́.

Data tí mo máa ń rà lóṣooṣè ó pọ̀ gan. Ni ìgbà mìíràn o le jẹ́ ẹlẹ́gbẹ̀rún mẹ́wàá, ní ìgbà mìíràn sì níyìí a máa jẹ́ ẹlẹ́gbẹ̀rún márùn-ún. Fún ìdí èyí, data mi máa ń pọ̀ gan. Òn ìdí ni wípé iṣẹ́ tí mo máa ń ṣe ní orí fóònù mi ó jẹ́ eléyìí tí ó máa ń jẹ data púpọ̀

Nígbàwo ni o kẹ́yìn lọ sí ìṣègùn ọdẹ? Mi ò kẹ́yìn lọ sí ìṣègùn ọdẹ ní ìgbà káànkàn rí. Nítorí pé mi ò kí ṣe ọlọ́dẹ. Àwọn ẹbí mi náà ò kí ṣe ọlọ́dẹ, bẹ́ẹ̀ ni àwọn ọ̀rẹ́ mi, wọn kì í ṣe ọlọ́dẹ. Fún ìdí èyí, mi ò kẹ́yìn lọ sí ìṣègùn ọdẹ rárá.

Ṣé o fẹ́ràn rin òkè? Rárá o, mi ò fẹ́ràn rin òkè torí pé kí ni a máa gba agbára ní owó ẹni? Àjájá òkè eléyìí tí ó gùn bí òkè Erínpá ní ọ̀nà ọ̀tán ìlú tí ó wà ní tòsí ìlú mi. Òkè náà gùn púpọ̀ ní gbogbo ìgbà tí ọkọ̀ bá sì fẹ́ gùn òkè náà ni ó máa ń ni ọkọ̀ lára. Fún ìdí èyí, mi ò fẹ́ràn rin òkè.

Yàrá wo nínú ilé rẹ ni o fẹ́ràn jù? Yàrá tí mo fẹ́ràn jù nínú ilé mi, o ni yàrá ibùsùn mi. Nítorí pé ibẹ̀ ni mo ti máa ń rẹjú, tí máa sì gbafẹ́ ní ìgbà mìíràn. Ní ìgbà mìíràn sì ni yìí, mo nífẹ̀ẹ́ láti máa kàwé nínú yàrá náà torí bẹ́ẹ̀ ni àwọn ìwé mi, àwọn ǹkan èlò mi wà. Fún ìdí èyí, yàrá ibùsùn mi ni mo fẹ́ràn jù.

Eré ìdárayá wo ni o fẹ́ràn jù? Eré ìdárayá eléyìí tí mo fẹ́ràn jù lọ oun ni eré orí pápá. Eléyìí tí a máa gbá bọ́ọ̀lù. Ọjọ́ ọjọ́ àìkú ni mo máa ń lọ gbá bọ́ọ̀lù ní orí pápá. Eléyìí tí ó sì se wípé èmi náà jẹ́ ọkan gbòógì nínú àwọn agbá bọ́ọ̀lù náà.

Báwo ni o ṣe máa ń tọ́jú ara rẹ? Orísìírísìí ọ̀nà ni mo máa ń gbà tọ́jú ara mi. Àkọ́kọ́ ni kí n gé èékánná mi. Eléyìí tó ṣe wípé tí ó bá ti kún má a gé. Eléèkejì ni fífọ ọwọ́ kí n tó jẹun. Eléèkẹta ni fífọ ẹnu mi. Eléèkẹ́rin ni fífọ aṣọ mi. Eléèkáàrún ni wíwẹ̀. Eléèkéfà ni pípara. Eléèkéje ni wíwọ aṣọ tó mọ́ tóní tóní. Eléèkejọ ni jíjẹ oúnjẹ tó lálafìà.

Nígbà wo ni o máa ń fọ aṣọ? Kò fẹ́ ẹ sí ìgbà tí mi ò kí fọ aṣọ. Mo máa ń fọ aṣọ ní ìrọ̀lẹ́, mo máa ń fọ aṣọ ní òwúrọ̀ kùtùkùtù. Ní ìgbà mìràn, màá máa fọ aṣọ ní alẹ́, màá máa fọ aṣọ ní ọjọ́ àìkú, màá máa fọ aṣọ ní ọjọ́ ẹtì, màá sì máa fọ aṣọ ní ọjọ́ àbámẹ́ta.

Ṣé o máa ń dé ní àkókò? Bẹ́ẹ̀ni, mo máa ń dé ní àkókò nítorí pé orílè èdè tí mo wà kò gba keeyàn máa pẹ́ dé. Ẹlẹ́ẹ̀kejì ni gẹ́gegẹ́ bí olùkọ́, bí a bá ti parí iṣẹ́ ní ọ̀sán, kò sí ǹkan méjì tí mo fẹ́ maa ṣe mọ́ jú kí n darí lọ sí ilé mi lọ. Fún dì eyìí, mo máa ń tètè n délé.

Nígbà wo ni o kẹ́yìn lọ sí ilé ìkàwé? Ìgbà tí mo kẹ́yìn lọ sí ilé ìkàwé kò ju bi ọ̀sẹ̀ kan sí méjì lọ nígbà tí a gbá holiday ní ẹnu ijọ́ mẹ́ta yìí. Elé yìí tí mo lọ fún àwọn ọmọ ní káàdì èsì ìdánwò wọn. Lẹ́yìn elé yìí ni mo kúrò ní ilé-ìwé. Lati ìgbà yẹn, a à ti túù lọ sí ilé-ìwé mọ́ ní ibi iṣẹ́ mi. Fún ìdí èyí, bí ọ̀sẹ̀ méjì sẹ́yìn ni mo kẹ́yìn lọ sí ilé ìkàwé.

Báwo ni o ṣe máa ń gba ìyìn? Ìyìn gbígbà Olúwa ló ni. Ṣùgbọ́n bí èmi ṣe máa ń gba ìyìn ni kí n ṣe dáadáa. Bí mo bá ṣe dáadáa tí orí ẹni tí mò ń bá ṣiṣẹ́ wú, á fún ẹ ní ìyìn, á dúpẹ́ ní ọwọ́ mi fún tàbí ore tàbí ore ńlá àti iṣẹ́ dáadáa tí mo ṣe.

Báwo ni o máa ń rin ìrìn àjò lọ sí ibi iṣẹ́? Irin ìrìn àjò lọ sí ibi iṣẹ́ mi lè jẹ́ pẹ̀lú ọkọ̀. Ní ìgbà mìràn, ó lè jẹ́ pẹ̀lú alùpùpù. Ní ìgbà mìràn sì níyì, ó lè jẹ́ pẹ̀lú ẹsẹ̀ mi ni màá dé ibi iṣẹ́. Màá máa fẹsẹ̀ rìn ní ìgbà míì. Ní ìgbà mìràn, màá máa gun ọkọ̀. Ṣùgbọ́n ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà, ẹsẹ̀ ni mo máa ń rìn lọ sí ibi iṣẹ́.

Báwo ni o ṣe má ń dáhùn fóònù ní ibi iṣẹ́? Oríṣìíríṣìí ọ̀nà ni mo máa ń gbà dáhùn fóònù mi ní ibi iṣẹ́. Ní ìgbà míràn, mo lè dáhùn fóònù mi nínú yàrá ìkàwé. Ní ìgbà míràn, mo lè gbé fóònù mi lọ sí ìta gbangba láti lọ gbé ìpè tí ó wọlé. Ní ìgbà míràn sì ni yìí, mo lè gbé sí ìdákẹ́jẹ́jẹ́ láti dáhùn fóònù mi.

Ṣé o máa ń gbọ́ podcast? Bẹ́ẹ̀ni, mo máa ń gbọ́ podcast. Ni ìgbà mìíràn, mo lè gbọ́ ní orí X tí à ń pè ní, tí ìdániléké rẹ̀ ń jẹ́ Twitter. Ní ìgbà mìíràn, mo lè gbọ́ ní orí Telegram ní podcast. Ní ìgbà mìíràn sì ni yìí, ó lè jẹ́ lórí YouTube.